Ẹ káàró gbogbo ènìyàn. Lónìí, mo fẹ́ sọ díẹ̀ nípa ìpàdé tí a máa ń ní lẹ́ẹ̀ márùn-ún lọ́sẹ̀. Ìpàdé yi jẹ́ ọ̀nà pàtàkì láti bá àwọn ẹlẹ́gbẹ́ wa sọ̀rọ̀ nípa ohun tí a ń ṣe kí alẹ́ mọ ibi tí a wà àti ibi tí a fẹ́ dé. Ni gbogbo ọ̀sẹ̀, a máa ní ìpàdé lẹ́ẹ̀ márùn-ún, ó sì jẹ́ kí gbogbo wa mọ ohun tí kọ̀ọ̀kan ń ṣiṣẹ́. Ìpàdé náà wúlò fún pé ó ń fún wa ní àǹfààní láti gbiìmọ̀, kọ ẹ̀kọ́ tuntun àti dáhùn ohun tí kò ń ṣe gbà kan ṣoṣo. Nígbà tí gbogbo wa bá wá papọ̀, a lè rí ohun tí a ti ṣe, ohun tí a ń ṣe àti ohun tí a nílò láti ṣe. Ó tún jẹ́ àǹfààní fún bí a ṣe lè yàtọ̀ sí ìsọ̀rọ̀ tàbí ìṣòro tó lè wáyé torí pé a lè ròyìn rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ni ìpàdé kọ̀ọ̀kan, gbogbo ènìyàn láǹfààní láti sọ àwọn èrò wọn. Ẹni tó ní ìmọ̀ tuntun tàbí ìmúlò tuntun lè fi hàn gbogbo ẹgbẹ́ kí gbogbo wa lè kọ́ ẹ̀kọ́. Yàtọ̀ sí, yàtọ̀ sí mọ́, ìpàdé tún jẹ́ ọ̀nà láti kọ ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ wa. Ni gbogbo ọ̀sẹ̀, a ń ṣe ìpàdé lẹ́ẹ̀ márùn-ún torí, torí náà gbogbo wa ní ìmọ̀ tí ó yẹ, a sì túmọ̀ ohun tí gbogbo wa ń ṣiṣẹ́ lórí rẹ̀. Ìpàdé lẹ́ẹ̀ márùn-ún ló ń ṣe túń jẹ́ ọ̀nà láti ṣàtúnṣe lọ síwájú nípasẹ̀ ìbáṣepọ̀ tó dáa. Níparí, ìpàdé lẹ́ẹ̀ márùn-ún lọ́sẹ̀ jẹ́ ọ̀nà tó rọrùn tó sì ṣe pàtàkì fún kí gbogbo ẹgbẹ́ le ṣiṣẹ́ pọ̀ dáadáa. Ó mú kí gbogbo wa mọ, mọ ohun tí a ń ṣe, ó sì jẹ́ kí gbogbo wa lè kọ ẹ̀kọ́ àti dá ojú ú tí sí ìṣòro tí ó wà. Ṣé ó ń fún gbogbo mi? Ìpàdé jẹ́ ọ̀nà pàtàkì láti bá àwọn ẹlẹ́gbẹ́ wa sọ̀rọ̀ nípa ohun tí a ń ṣe kí a lè mọ ibi tí a wà àbí tí a fẹ́ dé. Ni gbogbo ọ̀sẹ̀, a máa ń ní ìpàdé lẹ́ẹ̀ márùn-ún, ó sì jẹ́ kí gbogbo wa mọ ohun tí kọ̀ọ̀kan ń ṣiṣẹ́. Ìpàdé náà wúlò fún pé ó ń fún wa ní àǹfààní láti ṣe kọ ẹ̀kọ́ tuntun ati idáhùn ohun tí kò ṣe gbà kan ṣoṣo. Nígbà tí gbogbo wa-- so-- nígbà tí a ń bá wà nínú ìpàdé, a lè fi àwọn àfiyèsí tàbí ìròyìn wa hàn. Bí ẹni kan bá ní ìṣòro nínú ìṣe rẹ̀, ìpàdé jẹ́ ọ̀nà láti ran ara wa lọ́wọ́. Ó tún jẹ́ pé gbogbo wa lè kọ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ ara wa. Bípé ẹni kan ṣe ohun kan dáadáa, a lè gba ìmọ̀ náà kí a lè sọ fún ara wa. Ìpàdé lẹ́ẹ̀ márùn-ún lọ́sẹ̀ tún jẹ́ ọ̀nà láti pinnu ohun, ohun tí a fẹ́ sọ, a fẹ́ ṣe tó kan gbogbo ẹgbẹ́. Bí a ṣe ń sọ̀rọ̀, a máa ń pinnu ibi tí a fẹ́ dé ní gbogbo ọ̀sẹ̀ kí gbogbo wa lè ní ìlànà tó dá. Nípa bẹ́ẹ̀, iṣẹ́ wa kò ní di alẹ́ mọ́, a sì máa ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ tó dára. Nígbà mí, ìpàdé le jẹ́ ọ̀nà láti fi ìmọ̀ ẹlẹ́gbẹ́ hàn. Bí ẹni kan bá ní ìmọ̀ tó ṣe pàtàkì, wọ́n lè fi hàn nínú ìpàdé kí gbogbo wa lè rerin kí a sì kọ ẹ̀kọ́ tuntun jọ. Kí ló wúlò tó bẹ́ẹ̀? Ó jẹ́ pé gbogbo wa lá ni ìmọ̀ tó pọ̀ sí i. Ìpàdé lẹ́ẹ̀ márùn-ún lọ́sẹ̀ tún mú kí gbogbo wa dá àjọṣepọ̀ wa lágbára. Nígbà tí a pàdé, a máa mọ ohun tí gbogbo wa ń ṣiṣẹ́ lórí rẹ̀, a sì máa mọ bí a ṣe lè ran ara wa lọ́wọ́. Nígbà kan, ìpàdé lè jẹ́ pé a máa ń fi fojú sun tuntun. Níparí, ìpàdé lẹ́ẹ̀ márùn-ún lọ́sẹ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì fún gbogbo ẹgbẹ́. Ó ń mú kí gbogbo wa ṣiṣẹ́ pọ̀ dáadáa, ó sì ń jẹ́ kí gbogbo wa ní ìmọ̀ tó pé. Pẹ̀lú ìpàdé, a lè.